Ìbéèrè tó wà lórí fọ́rán yìí ni, ṣe o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ìgbà mìíràn, ó lè ṣẹlẹ̀ wípé mò ń lọ sí ibi kan, kí ọ̀nà wá dàrú mọ́ mi lójú, àbí kí àdírẹ́sì ibẹ̀ kó má yẹ mí rara. Mo máa béèrè ọ̀nà. Ṣùgbọ́n ó ní nǹkan kan tí ìyá mi kọ̀ mí láti máa ṣe tí ń bá ṣìnà tí àbí tí ọ̀nà ibi tí mo bá ń lọ tí kò bá yẹ mí. Ìyá mi sọ fún mi wípé kí n má béèrè lọ́-- kí má, kí n má béèrè ọ̀nà lọ́wọ́ ẹni tó kàn kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ títì. Wípé kì í má béèrè-- tí má fẹ́ béèrè ọ̀nà, ìyá mi ní wípé mo lè béèrè ọ̀nà lọ́wọ́ ẹni tó bá ń kọjá lọ. Ẹni tó bá ń kọjá lọ ní títì. Ẹ̀h, ìyá mi, ẹ̀, mo tọrọ ga fára, ẹ má bínu. Ìyá mi ní wípé kí n má bèèrè ọ̀nà lọ́wọ́ ẹni tó bá ń kọjá lọ ní títì. Ṣùgbọ́n mo lè béèrè ọ̀nà lọ́wọ́ ẹni tó bá ń ta ọjà lẹ́gbẹ̀ẹ́ títì, tó jókòó tó ń ta ọjà. Mo lè béèrè lọ́wọ́ àwọn agbófinró bíi ọlọ́pàá, ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ayé, ní ayé tá a wà níìsín, ní orílẹ̀ èdè Nàìjíríà tí mò ń gbé, ó ṣòro kí ènìyàn béèrè ọ̀nà lọ́wọ́ ẹni tó kàn kọjá lọ. Nítorí wípé a lè má mọrú ènìyàn tí ẹni bẹ́ẹ̀ jẹ́. Bóyá gbọ́mọgbọ́mọ ni, bóyá olè ni. Tí yàn bá lọ béèrè ọ̀nà lọ́wọ́ ẹni tí ó jẹ́ bí yà gbọ́mọgbọ́mọ tàbí olè, ó lè lọ tọ́yàn sọ́nà ibi tí a ti ṣe ìjàǹbá fún ènìyàn. So fún ìdí èyí, ọwọ́ ọlọ́pàá, ọwọ́ agbófinró oríṣìíríṣìí ni mo ti máa ń béèrè ọ̀nà. Àbí lọ́wọ́ àwọn ìyá tó bá ń ta ọjà lẹ́gbẹ̀ẹ́ títì. Àwọn ní má ń bí-- wọ́n dẹ̀ máa ń fi ara balẹ̀ láti júwe ọ̀nà fún mi tí n bá béèrè. Àgàgà àwọn agbófinró, àà, àwọn agbófinró wọ́n mọ bọ ṣe ń júwe ọ̀nà dáadáa, láìsí wàhálà. Wọ́n á tọ́yàn sọ́nà dáadáa. Ó dẹ̀ máa ń pa mí lẹ́rìn-ín nígbà mìíràn nítorí pé, ẹ, ọ̀rọ̀ àwọn ènìyàn máa ń pa mí lẹ́rìn-ín nígbà mìíràn nítorí pé ẹlòmíì kò ní òye bí wọ́n ṣe má ń júwe ọ̀nà fún ènìyàn. Ó lè júwe ọ̀nà kọ́ náà yẹn tu n wá dàrú ju bó ṣe dàrú tẹ́lẹ̀ mọ́yàn lójú. Ṣùgbọ́n ẹlòmíì wà tó bá fẹ́ béèrè-- tó bá fẹ́ tọ́yàn sọ́nà, ó, ó ní òye láti-- ó ní òye tó kún láti tọ́yàn sọ́nà sí ibi tí ènìyàn bá ń lọ. Ọ̀rọ̀ tí, ì, ẹ, ǹkan tí ìyá mi kọ̀ mí yìí ni mo máa ń sọ fún gbogbo èèyàn tó bá ti má lọ̀rẹ́ pé ọ̀rẹ́ mi kan ń lọ síbi kan à bá bùrọ̀ mi kan ń lọ síbi kan. Mo máa ń tọ́ wọn sọ́nà wípé, "tẹ bá, bẹ́ ṣe ń lọ tọ̀nà bá dàrú mọ́ yín lójú, ẹ jọ̀ọ́ o, ẹ má béèrè ọ̀nà lọ́wọ́ ẹni tó ń kọjá lọ́nà o. Ẹ béèrè ọ̀nà lọ́wọ́ ọlọ́pàá, ẹ béèrè ọ̀nà lọ́wọ́ ìyá ọlọ́jà. Ẹ má béèrè ọ̀nà lọ́wọ́ ẹni tó ń kọjá lọ. Kọ́ má bá lọ tọ́ yín sí ọ̀nà ìparun." Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáradára. Mo bí-- mo dẹ̀ lérò wípé ìdáhùn mi ó kúnjú wọn. Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí ọ̀nà bá dàrú mọ́ mi lójú. Ojú-- mi kì í jẹ́ kí ojú tì mí láti béèrè. Ó pé mi kí n béèrè ọ̀nà, kí wọ́n dẹ̀ mí sọ́nà sí ibi tó yẹ kí n lọ ju kí n wá lo ṣìnà àbí kí n má wá ọ̀nà fún rara mi. Ẹ̀ ṣe gan an ni?

Ìbéèrè tó wà lórí fọ́ran yìí ni, báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ìbéèrè tó mo fẹ́ràn ìbéèrè yìí lọ́pọ̀lọpọ̀ nítorí mo ní ẹbí. Àwọn ẹbí mi ni ọkọ mi, bàbá mi, ìyá mi àti àwọn àbúrò mi. Ọ̀nà tí mo máa ń gbà láti, láti, eh, bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú wọn ni yìí. Nígbà tí mo-- nínú ilé mi gangan, nínú ìgbéyàwó mi tí ń bá wà nílé, témi àti ọkọ mi bá wà nílé, mo máa ń gbìyànjú kájo jẹun pọ̀. A jọ máa wo, eh, ẹ̀rọ amóhùnmáwòrán papọ̀, a jọ wo àwọn fíìmù, a jọ máa wò papọ̀. À, ìgbà míì, a jọ, a jọ jókòó, a jọ, a jọ wo àwọn fídíò tó máa ń pani lẹ́rìn-ín ní orí, ní orí íńtánẹ́ẹ̀tì, a jọ rẹ́rìn pọ̀, a jọ ṣeré pọ̀, a tún lè jọ jáde papọ̀. Tó bá ní, eh, a lè jọ ìgbà míì, a máa jọ rìn ní orí, nínú àdúgbò láti ṣi gẹ́gẹ́ bí eré ìdárayá. A máa jọ rìn àdúgbò ní ìrọ̀lẹ́, àbálẹ́, a jọ rìn àdúgbò já, a jọ rìn lọ, rìn bọ̀, a jọ máa rojọ́. Tí a bá ṣe jọ rìn, a jọ máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tọkọtìyàwó. Yàtọ̀sí yẹn, a tún máa jọ lọ ìrìnàjò papọ̀. Èmi àti ọkọ mi, a jọ máa ń lọ ìrìnàjò papọ̀. A le, a le, a le lọ ìrìnàjò kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè ibòmí, àbí ká kúrò ní ìlú Èkó ká lọ sí ìlú ibòmí bí Ìbàdàn, bí Ogun State. A jọ travel, a jọ rìnrìnàjò papọ̀. Àwọn ọ̀nà ta jọ máa ń kọ́. Ìgbà míì, a lè jọ lọ ilé, a lè jọ lọ ilé ìjọsìn papọ̀ láti lọ yín, eh, láti lọ yin Ọlọ́run ní ọjọ́, ní ọjọ́ ọ̀sẹ̀. Ọ̀nà témi àti ọkọ mi ta jọ máa ń lo àkókò papọ̀ ni gẹ́gẹ́ bí ẹbí. Níta àwọn òbí mi àti àwọn àbúrò mi, àwọn àbúrò mi kan wà, wọ́n ti lọ, wọ́n tí lọ, ọ̀nà wọn jìn síbi tí mo wà. Ṣùgbọ́n àwọn òbí mi àti àwọn àbúrò mi méjì kan wà tó yẹ pé ọ̀nà wọn, ibi tó ń gbé ó súmọ́ mi. Ó rọrùn fún mi láti lọ. Wọ́n sì wà lórílẹ̀-èdè Nàìjíríà. So ìgbà tí ń bá ráyè, mo máa ń lọ, màá lọ bẹ. Mo máa lọ dáná fún wọn, fáwọn òbí mi àti àwọn àbúrò mi tó wà nlé, máa sè oúnjẹ fún wọn. A jọ jẹ́, a jọ sọ̀rọ̀, a jọ sùn papọ̀. Àwọn ọ̀nà tí mo máa ń gbà nìyẹn láti, láti lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Mo dẹ̀ fẹ́ràn àkókò yìí lọ́pọ̀lọpọ̀. Ìgbà mìíràn náà, àwọn òbí mi àti àwọn àbúrò mi wọ́n wá kí mi nílé mi, nílé témi àti ọkọ mi ń gbé. Wọ́n wá kí wa, a jọ jókòó pọ̀, a jọ jẹun pọ̀, a jọ sọ̀rọ̀, inú wa dùn, ayọ̀ wa kún. Àwọn ọ̀nà yìí, bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi nìyí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo dẹ̀, mo dẹ̀ máa ń tiraka láti fi àkókò lẹ́, eh, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí a lè máa ríra wa lóòrèkóòrè. Mo lè rò bí pé ìbéèrè mi kújú ìwọ̀n. Ẹ̀ ṣeun púpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀ jẹ́ ìgbà tí mo máa ń, mo nífẹ̀ẹ́ sí ìparí ọ̀sẹ̀ gan-an, nítorí wípé àsìkò yẹn lè eyàn máa ń ráyè sí mi. Lọ́wọ́ gbogbo wàhálà tí èèyàn ti ń ṣe láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Ní ìparí ọ̀sẹ̀, mo máa ń fẹ́ràn láti túnlé ṣe, láti se oúnjẹ. Mo dẹ̀ máa ń ṣètò, mo máa ń, ehn, múra láti lọ ilé ìjọsìn ní ọjọ́ ọ̀sẹ̀. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní, ètò tí màá ń ṣe ní òpin ọ̀sẹ̀ nìyẹn. Ní òpin ọ̀sẹ̀ yẹn, àsìkò yẹn náà ni mo máa ń ráyè láti lọ sí àwọn ibi tí ó wù mí láti lọ láàárín ọ̀sẹ̀, ṣùgbọ́n tí kò sí ààyè. Ìparí ọ̀sẹ̀ yẹn ni mo máa; mo lè sọ pé mo, mo lè ráyè láti lọ kí àwọn ọ̀rẹ́ tàbí ẹbí. Ṣùgbọ́n mi ò kí ń sábà lọ kí èèyàn ní gbogbo ìgbà. Bí mo ti e lè lọ kí wọn, mo máa lo èrò, àsìkò yẹn náà, èmi náà mọ̀ pé ìparí ọ̀sẹ̀ yìí, àwọn èèyàn, àwọn èèyàn tó yẹ kí n kí wọ́n máa wà nílé, wọ́n ò ní sílẹ̀ inú iṣẹ́. Àsìkò yẹn ni mo máa ń ráyè láti pè wọ́n lẹ́yọ̀ ọ̀kọ̀ọ̀kan tí màá kí wọn, tí màá bèrè àlàáfíà wọn. Ní òpin ọ̀sẹ̀ náà ni mo máa ń ráyè gba àlejò. Ìgbà yẹn náà ni ọ̀lẹ́ ráyè gba àlejò, nítorí wípé àsìkò yẹn náà, èèyàn lè ráyè tí màá gba àlejò, tí màá tọ́jú àlejò. Àlejò tí ò bá wá lópin ọ̀sẹ̀, tó bá lọ n wá láàárín ọ̀sẹ̀, ó lè má rí ìtọ́jú látọ̀dọ̀ mi. Èyí jẹ́ ara ètò tí mo máa ń ṣe fún òpin ọ̀sẹ̀. Lópin ọ̀sẹ̀ náà, mo tún máa ń ṣètò fún ọ̀sẹ̀ tuntun tó ń bọ̀. Àwọn nǹkan tí mo mọ̀ pé mo máa nílò láti ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀sẹ̀ tó ń bọ̀, òpin ọ̀sẹ̀ tí a wà yìí ni màá bẹ̀rẹ̀ sí í ṣètò fáwọn kín, nnkan náà. Tó bá, tó bá nìkan, òpin ọ̀sẹ̀ sáà ni mo máa ronú. Gbogbo nǹkan tí mo fẹ́ ṣe ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ni màá ronú. Boya o yẹ kí ń dé àwọn ibi kan ni òpin ọ̀sẹ̀ tí mo wà náà ni màá ti ṣe ètò fún àwọn ibi tí màá lọ nínú ọ̀sẹ̀ tuntun. Èyí jẹ́ ara ètò tí mo máa ń ṣe lópin ọ̀sẹ̀. Lópin ọ̀sẹ̀ náà ni ìyàn máa ń ráyè sí mi. Eeyan máa sinmi. Gbogbo wàhálà tí èèyàn ti ń ṣe láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Ìyàn, bí èèyàn ò jáde, bí èèyàn ò lálẹ́ jọ̀, bí èèyàn, bí èèyàn ò, ehn, bí èèyàn ò jáde, bí èèyàn ò gba àlejò, bí èèyàn ò ṣẹ̀ ise ilé, bí èèyàn ò túnlé ṣe. Ara ètò tí èèyàn lè ṣe ní, tí màá ń ṣe lópin ọ̀sẹ̀ náà ni kì í sinmi. Mo lè máa sùn, mo lè fò àsìkò yẹn jókòó kí n máa wo àwọn sinimá tuntun, àwọn fíìmù tuntun lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Ara ètò tí màá ń ṣe lópin ọ̀sẹ̀ nìyẹn. Lópin ọ̀sẹ̀ náà, mo lè fún òpin ọ̀sẹ̀ náà sọ pé òkè jẹ́ kí n ṣe irun mi, kí n fi tún irun mi ṣe, kí n fi ṣe ara mi lóge. Tó bá láwọn nǹkan tó yẹ kí n ṣe, tí àwọn olóyèbo ń pè ní skincare tó yẹ kí n ṣe sáré ara mi tí mi ò ráyè ṣe láàárín ọ̀sẹ̀, òpin ọ̀sẹ̀ ni mo máa ráyè ṣe irú nǹkan bẹ́yen. Èyí náà jẹ́ ara ètò, ètò mi fún òpin ọ̀sẹ̀. Mo lérò wípé ìdáhùn mi sí ìbéèrè yìí, òpin ojú wọn, iṣẹ́ ohun gidi gan-an ni.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mo fẹ́ràn ìbéèrè yìí gidi gidi gan an ni. Nítorí wípé mi ò le ṣe kí n má lo fóònù mi. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, fóònù mi náà ni mò ń lò, mo fi ń gba ohùn mi sílẹ̀. Mo máa ń lo fọonu, tí n bá sọ wípé mò ń lo fóònù mi ní ìgbà ẹgbẹ̀rún lójoojúmọ́, mi ò rò pé mo ṣàsọdùn torí mo máa ń lo fóònù mi gidi gan. Mi ò rò pé, à, ní, ní ìgbà tí, mo lè sọ wípé ìgbà tí n bá sùn, tí n bá ń sùn àbí ìgbà tí bá, bóyá mo ń dáná, àbí ìgbà tí ń bá ń ṣe ǹkan kan tó jẹ́ nǹkan tó jẹ́ wípé mo gbọdọ̀ fi akitiyan síi, nìkàn ni fóònù mi ò sí lọ́wọ́ mi. Ìdí tí fóònù mi ṣe, tí màá ṣe ń lo fóònù mi lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ni wípé mo fẹ́ràn láti máa wo àwọn fídíò lórí íńtánẹ́ẹ̀tì, bó jẹ́ WhatsApp náà ni. Bí mi ò tẹ àtẹ̀jíṣẹ́ sí àwọn ènìyàn, wọ́n á tẹ àtẹ̀jíṣẹ́ sí mi tí màá dẹ̀, tí mo dẹ̀ gbọdọ̀ fèsì síi. Ẹ̀, ẹ̀rọ ímeélì náà ó wà ńbẹ. Ìgbà míì náà bóyá mo fẹ́ ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, ìyẹn náà wà ńbẹ. Mi ìṣà lè ṣe kí, mi rò pé, à, ìgbà tí ń bá, mo lè sọ pé ìgbà tí ń bá ń sùn nìkan ni mi ò sábà ń tẹ fóònù mi, ni ò kí ń sí lọ́wọ́ mi. Mo lè sọ wípé mo ń lo fóònù mi tó ìgbà ẹgbẹ̀rún ní ojúmọ́. À, mò ń lo fóònù mi o. Tí ń bá ń dáná gan ní ilé ìdáná, tí ń bá ń dáná, mo tún lè tan fóònù mi kalẹ̀ gan kí n tún máa gbọ́, kí n tu máa gbọ́ fídíò àbí orin bí mo ṣe ń dáná yẹn. Tí n bá wẹ̀ nígbà mìíràn gan, mo máa ń gbé fóònù mi wọnú balùwẹ̀ tí màá ma fi, mà ma wo fídíò bí mo ṣe ń wẹ̀ àbí kí ń máa gbọ́ orin bí mo ṣe ń wẹ̀. À, mò ń lo fóònù mi gan o, mò ń lò ó gidi gan an ni. À, ìgbà míì tí nǹkan bá rú mi lójú, tí mi ò mọ èsì ọ̀rọ̀ kan, tí ń bá wọnú Google lórí fóònù mi, màá, màá, màá tẹ nǹkan tí mò ń wà, Google á gbé jáde fún mi, àbí AI. À, mò ń lo fóònù mi gan o. Mi ò, ṣùgbọ́n kí n sọ, kí n sọ tótó, mi ò lè ka oyè ìgbà tí mò ń lo fóònù mi lójúmọ́. Mi ò lè ka, kò ṣe kà. Kò ṣe é kà. Bí mo ń jáde gan, tí ń bá wà nú mọ́tò, tó bá jẹ́ pé èmi kọ́ ni mò ń wa mọ́tò, màá tu ri nǹkan kan tẹ̀ lórí fóònù. À, mo dẹ̀ tún nífẹ̀ẹ́ pé kí ń máa yá ara mi, kí ń máa yá àwòrán ara mi. Boyà, mo wọ aṣọ tó fine, mo wọ aṣọ tó dùn wò, mo fẹ́ràn láti máa yá àwòrán ara mi gidi gan. Fóònù mi ò lè kúrò lọ́wọ́ mi, mó má yá àwòrán ara mi gidi gan. À, ìgbà mìíràn dẹ̀ rẹ, àwọn ẹbí mi lè pè mi. Àwọn ẹbí mi máa ń pè mi bí ojoojúmọ́ gan lọ máa ń pè mi. Tó bá pè mí lójoojúmọ́, wọ́n máa ń pè mi, ó kéré jù, wọ́n á pè mí lẹ́ẹ̀mẹta lọ́sẹ̀. Tó bá dẹ́ tí pè mi bẹ́yẹn, à, a máa ń sọ̀rọ̀ gan. A lè sọ̀rọ̀ wákàtí kan, wákàtí méjì tó jẹ́ wípé tó bá ṣe ń bá mi sọ̀rọ̀ lórí fóònù, màá ma ṣiṣẹ́ kan lọ́wọ́, màá dẹ̀ máa gbọ́ nǹkan tí wọ́n ń sọ, àjọ mọ máa sọ̀rọ̀ lórí fóònù. Fóònù mi ò sábà ń kúrò lọ́wọ́ mi. À, mo máa ń lò gidi gan. Mo máa ń ló. Mi ò lè, mi ò lè ka oyè ìgbà tí mò ń lo fóònù mi lójúmọ́. À, tí bá ní kí n ka, irọ́ ni mo pa. Torí ẹ, mo ṣe sọ pé màá máa ló tó ìgbà ẹgbẹ̀rún, èé, ìgbà ẹgbẹ̀rún lójoojúmọ́. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Mo lérò, mo lérò pé esì mi sí ìbéèrè yìí ó kún ojú wọn. Ẹ̀ ṣe gidi gan.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni ó máa ń ṣe nígbà tí o bá sín? Ìbéèrè ńlá ni. Gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, imú èèyàn lè ṣe firinfirin nígbà mìíràn tó jẹ́ wípé bóyá èèyàn rìn sí bi tí eruku wà àbí èèyàn ní kàtá àbí imú èèyàn sáà, bóyá ọ̀tútù mú yàn, ó lè jẹ́ kí ìyàn sín. Kò sí ẹni tí ò lè sín torí ènìyàn ni gbogbo wa, a ò ní agbára lórí ẹ. Àwọn dókítà wọn máa tún lè ṣàlàyé lẹ́kùn rẹ́rẹ́ ìdí tí àwọn èèyàn fi máa ń sín. Ṣùgbọ́n nǹkan tí èmi lè rò wípé ó máa ń jẹ́ kí èèyàn sín gẹ́gẹ́ bí èèyàn tí ò ń ṣe dókítà alábẹ́rẹ́, òdi mo sọ kalẹ̀ yẹn. Tí èmi bá sín, mo rántí ní ìgbà ní ọdún 2020, ní ìgbà, COVID-19, mo rántí wípé wón kò àwon èèyàn bó se ń sin, pé kí èèyàn má kò sè enú sára ra, ki èèyàn kò sin kò kó là nù sára ra kò dé sin, àti gbogbo idoti enú ó àti itò ó àti nǹkan tí àwọn olóyìnbo ń pè ní bacteria ò, kí èèyàn kọ́ sín síta. Kí èèyàn sín, kí èèyàn sín ìtọ́ lu ọmọlàkejì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn. Mo rántí wípé wọ́n kọ́ wa wípé, torí mo máa ń rí lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń rí lórí ẹ̀rọ amóhùnmáwòrán wípé tí a bá sín, ká fi ìgun pa wa, inú ìgun pa wa ká fi, ká fi, ká fi bo ẹnu wa. Pé ká má kọ̀ láanu wa ká kọ́ sín lu àwọn tó bá wà láyíká wa. Nítorí a mọ̀ bóyá sínsín yẹn, tẹ́ńì yẹn, sín yẹn, a mọ̀ bóyá kòkòrò tó lè fa àìsàn ó wà nínú ẹnu ẹni yẹn. Nígbà yẹn, fún ìdí èyí wọ́n kọ́ wa wípé tí a bá fẹ́ sín, ká bo ẹnu wa, ká fi ìgun pa wa, ká fi bo ẹnu wa. Bẹ́ẹ̀ dẹ́ ni mo ṣe máa ń sín. Ṣùgbọ́n kí n má parọ́ tí m bá dá wà nú lé tí ò ṣẹni kẹ́ni pẹ̀lú mi, mo lè sín bó ṣe wù mí o. Mi ò ní parọ́ iyẹn. Mo lè sín kí n sín síta ṣàràrá. Nítorí kò ṣẹni kẹ́ni ní, kò ṣẹni kẹ́ni ní tó sí mi. Máa sín bó ṣe wù mí. Ṣùgbọ́n tí ènìyàn bá wà lẹ́gbẹ̀ẹ́ mi, tí ènìyàn bá ṣà wà níbi tí mo wà, mo máa fọwọ́ bo ẹnu kí n má dàbí, kí n má dàbí ẹni tí ò dákan mọ̀, kí n má lọ máa ṣe bí ènìyàn tí ó lọ́gbọ́n lórí ká wón èèyàn máa ma wó mí wípé, "Ah! Eléyìí má dọ̀tí ó, eléyìí má bàjẹ́ o. Ó dè sínú wà." Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó mọ̀, wọ́n ò mọ̀, wọ́n ò mọ wipé kò yẹ kó sín ṣàràrá wípé ó yẹ kó bo ẹnu won, nítorí wọ́n ò ní ìmọ̀. Ṣùgbọ́n èmi, mo ní ìmọ̀ yìí nítorí wípé mo rí tí wọ́n ń sọ̀rọ̀ pà rẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Mo dé ń gbìyànjú láti mú ló kí ń máa bá se jàmbá fún omo lakeji mi láti nípà pé mó ń sin bó se wù mí. Mo lè rò wípé ìdáhùn mi sí ìbéèrè yìí wípé ó pọ̀jù wọ́n, pé mo dẹ̀ dáhùn rẹ̀ dáadáa. Ìdáhùn mi náà ni wípé bí mo bá ń sín ní gbangba, mo máa ń lo ìgun pa mi. Mo máa fi ìgun pa mi bo ẹnu mi. Tí bá dé ń sín nínú ilé tí mo bá dá wà, mo máa ń sín bó ṣe wù mí o. Mo máa ń sín bó ṣe wù mí tí m bá dá wà nínú ilé. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé ẹ fetí sí èsì mi. Ẹ ṣé.

Ìbéèrè tí ó wà lórí fọ́nrán yìí ni, èdè wo ni o fẹ́ kọ́? Hmm. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, kí n má parọ́, èdè méjì ló wù mí láti kọ́. Kí n ti ẹ̀ ṣe ẹyọ kan, èdè méjì ni. Ìkan láti orílẹ̀-èdè Nàìjíríà, ìkejì láti òkè òkun. Eléyìí tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà ni èdè Ìgbò. Ìgbò tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yàn máa ń pè ní Igbo, ṣùgbọ́n Ìgbò ni àwọn elédè yẹn máa ń pè. Ìgbò jẹ́ èdè kan ní orílẹ̀-èdè Nàìjíríà tí mo fẹ́ràn. Mo lè sọ wípé mo gbọ́ tátáàtà, mo gbọ́ díẹ̀díẹ̀ nínú èdè wọn. Ìkàn tó ti jẹ́ kí n nífẹ̀ẹ́ èdè yìí, Ìgbò ni wípé ìgbà tí mo wà ní kékeré, tí mo ṣẹ̀ wọ ilé ẹ̀kọ́ gíga tó ń pè ní secondary school ní orí, orílẹ̀-èdè Nàìjíríà, mo ní ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ mi tímọ́tímọ́. Orúkọ rẹ̀ ni Ijeọma, ọmọ Ìgbò ni. Nítorí ti ẹ̀ gangan ni mo ṣe bẹ̀rẹ̀ sí, mo ṣe nífẹ̀ẹ́ Ìgbò. Ìgbà tí mo wà ní JS1, mo ní àǹfààní láti mú Ìkàn nínú èdè Yorùbá àti Ìgbò. Torí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ yìí mo lọ ṣe Ìgbò ní ọdún yẹn. Mo kéré gan nígbà yẹn, èmi àti ẹ̀ la wá jọ ń ṣe. Mo rántí teacher wa kọ́ wa ní, teacher wa kọ́ wa ní bí wón ṣe ń ṣe òǹkà ní èdè yìí, Ìgbò. Ó ní òyìnbó máa ń pè níbí one to ten. Mo lè ka níìsín, ó tu àtọ́ àná, ìṣẹ́ ìṣẹ́, asá, asátọ̀, ìrẹ́, ìtòòlu. Mo kọ́ àwọn díẹ̀díẹ̀ nínú èdè Ìgbò. Ṣùgbọ́n ìgbà tá a wọ SS2, ọ̀rẹ́ mi tí mò ń sọ yẹn, tí a bá fẹ́ ṣe assignment, tí a bá fẹ́ ka ìwé, òun ló máa ń kọ́ mi díẹ̀díẹ̀ láwọn nǹkan tó yẹ kí n mọ̀ lèdé Ìgbò. Mo wá nífẹ̀ẹ́ èdè Ìgbò nígbà yẹn. Ìgbà tó wá lọ, mi ò wa ṣe Ìgbò mọ́, torí kò sí ẹni tó máa máa ràn mí lọ́wọ́ láti yàtọ̀ sí olùkọ́ mi. Olùkọ́ mi náà gbìyànjú ṣùgbọ́n ọ̀rẹ́ mi yẹn tún rán mi lọ́wọ́ láti ní ìmọ̀ lórí èdè yẹn. Dìsìnyí, ó ṣì wù mí kí n kọ́ Ìgbò torí mo mọ̀ díẹ̀díẹ̀ nínú ẹ̀, bí àwọn kedu odinma, tí wọ́n ṣe máa ń kí ra wọn, mo mọ̀ díẹ̀díẹ̀ ń bẹ. Èdè kejì tó tí mo sọ, èdè, èdè òkè òkun ni, tó ń jẹ́ Faransé. Ón là mọ̀ sí French, tí everybody ń pè ní French. Ó wù mí gidi gan láti kọ́. Mo ṣe díẹ̀ nínú ẹ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́. Mo ṣe títí gbogbo ìgbà tí mo fi wọ university, torí wọ́n kàn ń pa pé ká ṣe torí department tí ẹh, tí mo ti ṣe course linguistics ní University Ibadan ní Nàìjíríà, Oyo State. Wọ́n kàn ń pa fún wa. Mo ma ń kọ Faransé nígbà ẹ. Ìyàlẹ́nu gan ló jẹ́. Mo dẹ̀ wá ṣe dáadáa nínú ìdánwò Faransé yẹn, torí mo gbé ọ̀pọ̀lọpọ̀ àgbérùgbésọ̀. Máa ká àwọn ibìkan, màá há àwọn ibìkan sórí. Mo ṣe Faransé yẹn dé ọ̀, mo ṣe dé ìbí kan. Mo dẹ̀, mo, Kí n má dẹ̀ parọ́, mo nífẹ̀ẹ́ sí. Tí láti tí, tí ààyè ẹ̀ bá yọ, mo sì nífẹ̀ẹ́ sí láti kọ́ èdè Faransé kí n mọ̀ dáadáa. Mo mọ àwọn ọ̀rọ̀ kan ní Faransé. Mo mọ bonjour. Mo mọ̀ bonjour. Mo mọ oríṣìíríṣìí àwọn ọ̀rọ̀ ní Faransé tó jẹ́ pẹ́ tí àwọn èèyàn bá sọọ́. Ṣùgbọ́n mo mọ̀ wípé mo, mo rí eléyìí lò láti kọ́ èdè yí dáradára kí n mọ̀ dójú àmì. Fún ìdí èyí, èdè méjì tó wù mí láti kọ́ nìyẹn, èdè Ìgbò àti èdè Faransé tá a mọ̀ sí French. Mo nílò wípé ìdáhùn mi sí ìbéèrè, ìbéèrè yìí pé ó kó ojúwọ̀n ẹ ṣe gidi kgan.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Nítorí wípé ìlú tí mo ti wá, orílè-èdè tí mo ti wá, orílè-èdè Nàìjíríà, a ní àsìkò tí òtútù máa ń mú. Àsìkò yìí ni àsìkò òjò àti àsìkò ọyẹ́. Ní àsìkò òjò yẹn, hmm ìgbà mií òtútù yẹn lè pọ̀ dé bí wipé, àá o lè pọ̀ dé bí wipé aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ kò ní lè bo ara dáradára. Nítorí ìdí iyẹn ni mo ṣe máa ń wọ aṣọ òtútù ní àsìkò yẹn. Ní àsìkò ọyẹ́ náà, àgàgà ní òwúrọ̀ láàárọ̀ tí ènìyàn bá jí láàárín oru, òtútù yẹn máa mú gan an, ó máa mú gan láàárọ̀ yẹn. Eeyàn máa nílò aṣọ òtútù. Ọ̀sán, òtútù yẹn á lọlẹ̀. Ṣùgbọ́n gbogbo ǹkan á gbe fúrúfúrú. Ara eeyàn á gbe, ẹnu á gbe. Tí eeyàn bá sá aṣọ, á tètè gbẹ. Àwọn ìgbà méjì ti a máa tí n máa ń wọ aṣọ òtútù nìyẹn. Yàtọ̀ sí yẹn, tí ó bá ti sí àsìkò òjò tàbí àsìkò ọyẹ́, mi ò ní lè wọ àwọn aṣọ òtútù tí mo ní. Mà á kan rora kó wọn jó sílé, mà á-- mi i nílò wọn. Irú àsìkò Kérésì ti ó lọ ń sìn, tí ọyẹ́ máa ń sábà mú. Ní àsìkò Kérésì ọdún 2025 tó kọjá, ọyẹ́ ò mú. Ìgbà tí mo lọ fún ìrìnàjò, mo mú àwọn aṣọ díẹ̀ kan tó lè gba òtútù. Ṣùgbọ́n òtútù ò mú o. Ò mú rárárárá. Tó jẹ́ wípé mo kó aṣọ mi padà wá ilé nií. Mo dẹ̀ wá rántí ọdún kan tó jẹ́ pé mi ò, ti ó jẹ́ pé mi ò ka aṣọ òtútù, ọyẹ́ dẹ̀ wá lọ mú. Ti o je wipe, aa, otutu yen wa mu mi gidii gan. Aṣọ òtútù dẹ̀ máa ń wọ́n ní igbà òtútù ní orílè-èdè Nàìjíríà. Nítorí wọ́n mọ wipé, àwọn ti ó ń ta mọ wìpé, ọ̀pọ̀lọpọ̀ èeyàn maa fẹ́ rà. Ṣùgbọ́n ìgbà ti ó rọrùn, ti ó dára jù láti ra aṣọ òtútù ni ìgbà ọ̀gbẹlẹ̀. Ni ígbà ooru aṣọ òtútù kò kí ń wọ́n. Èeyàn á rà lówo díẹ̀, èeyàn á dẹ̀ rà, èeyàn á kó pamọ́. Mo láwọn aṣọ òtútù tio jẹ́ pé, mi ò rò pé mo wọ̀ wọ́n rí gan, mo kàn kó sí ile ni. Abí boya mo wọ̀ ri lẹkookan, ẹ̀kan péré. Nítorí pé ìlú orílè-èdè tí mo wà, orílè-èdè ti ó máa ń, tí ó-ó-- sígbà ọ̀gbẹlẹ̀ máa ń gbóná ni. Ó warm gẹ́gẹ́ bí àṣà àwọn olóyinbo ti ó jẹ́ wípé mi ò fi bẹ́ẹ̀ nílò aṣọ òtútù lọ titi beyẹn. Ṣùgbọ́n gbogbo ìgbà tí n ba sà ń lọ fún ìrìnàjò, lásìkò òjò àbí lásìkò ọ̀gbẹ-- eeh àsìkò ọyẹ́, mo máa ń gbìyànjú kí n ní ó kéré jù aṣọ òtútù èèyọ̀ kan. Kí tó, kí n bá lè wọ̀ ọ́ nígbà tí òtútù bá dé. Òtútù ò dẹ̀ da fun ára. Atẹ́ kò dẹ̀ dára kí atẹ́gùn kó wọ̀ eeyan láyà jù. Torí ẹ ni ó ṣe dára kí gbogbo ènìyàn ní aṣọ òtútù. Èmi náà ní aṣọ òtútù nítorí wípé mi ò fẹ́ kí o-- atẹ́gùn kó wọ̀ mí láyà. Kí mà tún lọ máa ní kàtá. Kí n lọ máa ní òtútù àyà. Kára mi lọ máa gbọ̀n. Torí ẹ, mo ṣe ní aṣọ òtútù. Ǹkan ti o tun máa ń mú mi wọ aṣọ òtútù nigbà mií ni. Tí mà wà níbi tí, kí n mọ̀ pé ibi tí mò ń lọ yìí, ǹkan-- ẹ̀rọ amúlétutù ti won máa ń lò ń bẹ́. Tí n bà mọ̀ pé, à á! Ó ti máa ń tutù jù. Torí ìgbà mìíràn náà ó ti máa ń tutù jù fún èmi. Ó ti mo-- ìgbà mí ó ti máa ń tutù jù fún mi. Tó jẹ́ pé wọ́n lè gbe lé sí ibi tí ó máa jẹ́ nọ́mbà ti ó máa jẹ́ kó tutù gidi gan. Tí n bà tí mọ irú ibi bẹ́yẹn pé, à á! Ibi tí mò ń lọ yìí, ibi tí mò ń lọ yìí, ẹ̀rọ amúletutù wọn, amúlétutù wọn máa ti ń tutù jù, mo máa ń wọ aṣọ òtútù ni. Mà á mu aṣọ òtútù mi dání. Bo ṣe jẹ́ níyen. Mo ni erò wípé ìbéèrè mi sí ìdáhùn yìí ó fi ojú han. Ẹ ṣe gidi gan fún àkókò yín.